Orísìírísìí ìṣòro ni a lè dojúkọ ní ibi ẹnu iṣẹ́ ṣùgbọ́n ó ṣe pàtàkì kí o mọ ọ̀nà tí ó legba láti ti kojú àwọn ìṣòro yìí. Ni àkọ́kọ́, o ní láti mọ nǹkan tí ó fa ìṣòro tí ò ń kojú kí o tó mọ nǹkan tí ó lè ṣe sí i. Tí o bá mọ irú ìṣòro tí ò ń kojú, a rán ẹ lọ́wọ́ láti mọ bí o ṣe lè dojúkọ ìṣòro náà. Àwọn ìṣòro mìíràn wa to jẹ́ wípé, iwọ́ náà ti ń retí wọn ṣùgbọ́n àwọn ìṣòro tí ó máa yọjú ní àsìkò tí kò bá retí wọn. Àwọn ẹlẹ́yìí máa ń fẹ́ ìṣòro láti kojú ní ìgbà mìíràn. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí ó mọ̀ nípa iṣẹ́ tí ó ń ṣe, wà tètè mọ ìgbà tí, wà tètè mọ bí o ṣe fẹ́ dojúkọ ìṣòro yìí àti bí wà á ṣe yanjú ìṣòro náà. Ó ṣe pàtàkì kí á ní ọ̀nà kan àbí ìkíni tí á ń gba dojúkọ ìṣòro tí a de ń gba yanjú àwọn ìṣòro wa. Kò ṣe má ní ní ìṣòro ní ẹnu iṣẹ́, torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí à ń ṣe ni àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n gbọ́kànlé wa láti ṣe iṣẹ́ wọn fún wa àbí tí a ń bá ṣiṣẹ́. Níbi kíbí tí a bá wà tí a bá ń ṣe iṣẹ́ pẹ̀lú ẹlòmíràn, ó ṣe dandan ó ṣe pàtàkì láti mọ wípé á o máa dojúkọ ìṣòro ní òrèkòrè.